Bẹ́ẹ̀ni mo máa ń ṣe láti tún un ṣe àti láti mú abo rẹ̀ dára síi àti láti fi àwọn àǹfààní tuntun kún un. Mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀.

Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Ekookan ni mo máa ń ya àwòrán torí pé mi ò nífẹ̀ẹ́ sí láti má ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Mi ò nífẹ̀ẹ́ sí rárá púpọ̀.

Á ti tó ọdún márùn ún tí mo ti lọ rí dókítà gbẹ̀yìn torí pé ara mi má a ń yá. Mi kì í ṣe àìsàn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo màá fi ìpara sára dáadáa torí mo nífẹ̀ẹ́ sí láti máa lo ìpara.

Wákàtí màrùn péré ò wa pò ju wákàtí méwàá.

Kò pọ̀ púpọ̀ rárá, mi fi bẹ́ẹ̀ mu omi bẹ́yẹn torí mi láì kí ma mu omi púpọ̀. Omi díẹ̀ ni mo máa ń mu lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àlàáfíà tí ara mi ò bá yá nìkan ni mo máa ń mu omi lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tí arami bá yá mi mu omi púpọ̀

Èdè tó wù mí láti kọ́ ni èdè lárúbáwá. Mo nífẹ̀ẹ́ síi láti kọ́.

Àwọn tí mo fẹ́ràn jù ni ìyá mí àti baba mí, lẹ́yìn ní àbúrò mi àti ẹ̀gbọ́n mi. Àwọn tí mo fẹ́ràn jù lọ ni.

Bẹ́ẹ̀ni mo ti ṣíṣe, mo ti ṣíṣe ọ̀fẹ́ rí dáadáa àìmọye ìgbà lọ́pọ̀lọpọ̀ mo ti ṣíṣe ọ̀fẹ́ rí dáadáa.

Nǹkan tó ṣe lẹ́ni pé mi ì jẹ pizza rí, so mi mọ̀ bó ṣe rí. Mo ti rí rí but, mi ì jẹ rí, mi mọ̀ bo se bó ṣe dùn sí i, mi mọ, mi mo àwọn nǹkan tó má ń wà lórí ẹ̀.

Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọmọ ilé́ ìwé sí ni mí, mi ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́. Ilé ìwé ni mo si ń lọ, ilé ìwé ẹ̀kọ́ gíga girama. Fásitì, fásitì ni mo wà báyìí.

Ká máa parọ́, mí i fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Mo máa ń like kí n má jẹ oúnjẹ mi nìkan. Àgàgà tó bá jẹ́ wi pé oúnjẹ náà kò pọ̀, tó bá pọ̀ mo lè tún ro, mo lè tún ro bóyá kí n pín àbí kí má pín. But ti kò bá pọ̀ rárá mi kì í pín, mi ní ìfẹ́ sí láti máa pín oúnjẹ mi.

Mi ò ń jẹ oúnjẹ tó kù, oúnjẹ olóunjẹ mi kì í jẹ o. Mi ò ní ìfẹ́ sí láti máa jẹ irú oúnjẹ bẹ́yẹn. Àyàfi tó bá jẹ́ oúnjẹ ìyá mi nìkan, tàbí àbúrò mi, àbí ẹ̀gbọ́n mi, àbí ẹ̀gbọ́n mi, but oúnjẹ ará ata mi i ń jẹ.

Ọkùnrin ni mí so mí kí n wọ ìborùn. Obìnrin nìkan ló máa ń wọ ìborùn tàbí ọkùnrin tó bá ń ṣe bí obìnrin.

Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù kẹta torí pé oṣù yẹn ni wọ́n bí mi, oṣù yẹn ni ọjọ́ ìbí mi.

Mo máà ń ṣe ìdárayá ní ekan kan kò ń ṣe ní gbogbo ìgbà ni mo máa ń ṣe ìdárayá. Ekan kan ni mo máa ń ṣe ìdárayá torí pé mo ṣì máà ń lọ sí ilé ìwé gíga fásitì. So mí ò ráyè láti ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ekan kan ni mo máa ń ṣe.

Rara o, mi kì í nu ara mi. Mi ò tí rí ẹni tó máa ń na ara rẹ̀ rí gan sef. Mi ò tí, mi ò tí rí ẹni tó máa ń na ara rẹ̀ rí gan. Dépòdépò o, èmi fúnra ra mi.

Mi ò tí ì ṣe rí torí pé mo sì máa ń lọ sí ilé ìwé gíga fásitì, só mi ò ráyè láti má a ṣe ohun kan bẹ́yẹn. Láṣiko tí mo wà yìí, ilé ìwé nìkan ni mo kọjú mọ̀. Mi ò ráyè láti má a ṣe àwọn nǹkan bẹ́yẹn. Tí bá ti parí ilé ìwé gíga mi fásitì, mo wà lè máa ṣe nǹkan bẹ́yẹn àbí rọ́júráyè ṣe àwọn nǹkan bẹ́yẹn. Bọ̀ lọ́ tí mo wà báyìí, mi ò rọ́júráyè ṣe nǹkan bẹ́yẹn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Mo máa ń jẹ oúnjẹ tó ní ata dáadáa, àgàgà ìrẹsì, ìrẹsì tó ní ata àbí ẹ̀wà tó ní ata nínú dáadáa àbí, àbí, àmàlà àti ewédú pẹ̀lú ata. Kí ata yẹn wá ta gan. Mo liké e dáadáa, mo nífẹ̀ẹ́ síi dáadáa.

Rara ọ̀ mi nífẹ́ṣi kí ní àwòrán lára mi. Mi ò láì kí àwòrán rárá. Torí ẹṣin tí mò ń ṣe kò gbà mí láàyè láti yá àwòrán sára mi. So mi kò nífẹ́ ṣi rára rara.

Mi ò ní iṣẹ́ tí mo fẹ́ kọ́ báyìí torí pé mo sì ń lọ sí ilé ìwé gíga fásitì. Tí n bá ti parí ilé ìwé gíga fáasitì mi, màá wa lọ kọ iṣẹ́. Iṣẹ́ tó dẹ́ wu mi kí ń kọ́, òwu mi kì í kọ́ iṣẹ́ láti mò ń pa ṣíṣe bàtà, láti mò ń pa rírán aṣọ, o wumi kì í kọ́ àwọn iṣẹ́ yẹn.

Kò sí ǹkan kan tí mi ò fẹ́ràn nínú ice cream. Gbogbo ǹkan tí wọ́n fi ṣe ice cream pátápátá ò ní mo fẹ́ràn. Kò sí ibi tí mo gbádùn lára ice cream. Mo nífẹsí ice cream púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹ̀kọ̀kan ni mo máa n mú. Ó dè ti pẹ́ tí mo ti mú.

Èso tí mo fẹ́ràn jù ni èso ọsàn. Mo láì kí má mọ ọsàn lọ́pọ̀lọpọ̀. Ọsàn àti ìbẹ́pẹ, àwọn ni mo fẹ́ràn jù. Ó n ni mo nífẹ̀ẹ́ sí láti máa mu àti jẹ lọ́pọ̀lọpọ̀.

Fún èmi o, ǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń ra igé ìkaná, mo a fi máa ń gé èékáná mi, mo dẹ̀ máa ń fọ dáadáa tí bá ti gé tán. Mo dẹ̀ nífẹẹ sí kí n máa fọ ọwọ́ mi pẹ̀lú ọṣẹ kí o tó gé èékáná mi, so that ó máa rọrùn láti gé.

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n, ìdí tí mo dẹ̀ fi ní irùngbọ̀n ni pé ẹṣin tí mo ń ṣe kò f'ayé lẹ láti máa gé irùngbọ̀n. Ta bá fẹ́ gé irùngbọ̀n wà gan an, a gbọdọ̀ gé tán, o gbọdọ̀ kú. Torí ẹ́ ni mo fi máa ń dá irùngbọ̀n, irùngbọ̀n sí, torí ẹ́ ni mo fi ní irùngbọ̀n.

A ti tó ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn tí mo ti lọ sí ibi tó ti ń ṣe eré ìdáyara orin. A ti pé gan an mi kí n gbó orin. Ẹ̀kọ̀kan nìkan ni mo máa ń gbọ̀.

Lọ́pọ̀lọpọ̀ ìgbà orun ni mo máa ń sùn jù ní àṣàlẹ̀ títè mi. Orun ni mo máa ń sùn jù torí oorun ni mo nífẹ sí jù.

Bẹ́ẹ̀ni, torí mo nífẹ̀ẹ́ sí kí èèyàn má ṣiká adéhun. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi kì í da adéhun, tí bá ṣe adéhun fún ènìyàn mo máa make sure pé kí n ṣíká adéhun náà. Mi n ṣe ẹni tí kò kín ṣíká adéhun torí pé kò da. Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ẹni tí kò kín ṣí ká adéhun. So tí bá ṣe adéhun fún èyàn, mo máa n pe gbìyànjú láti ṣe nǹkan tí mo ṣa adéhun fún fún ẹniyẹ̀.